Ṣé o máa ń wọ ìbọwọ́? Rárá, èmi kì í lò ń kì í lo ìbọwọ́. Nítorí pé n ò, ko mọ́ mi lára láti mọ lo ìbọwọ́. Ọjà mi o jẹ̀ mọ kí ń mọ lo ìbọwọ́. Nítorí náà èmi kì í lo ìbọwọ́

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Àì, ìbéèrè náà le díẹ̀ kò, kò ní ìtumọ̀ dáadáa. Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ǹjẹ́ ọkàn ṣe é pàrọ̀ rárá, ṣùgbọ́n èrò inú rẹ̀ la le pàrọ̀. Ọkàn ò ṣe é pàrọ̀. Ọlọ́run nìkan ni Ó tún le pàrọ̀ ọkàn ọmọ ènìyàn, ṣùgbọ́n a lè pàrọ̀ èrò inú ọkàn. Ọkàn ò ṣe é pàrọ̀

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni kọ̀npútà, tòótọ́ àgbàlagbà ni mí ṣùgbọ́n ó mo ń wù mi láti mọ kọ̀npútà tẹ́. Ṣùgbọ́n ìwọ̀n ni àgbàlagbà le ṣe takuntakun mọ́. Ṣùgbọ́n mo fẹ́ ní ìmọ̀ kọ̀npútà bí Olúwa bá fún mi ṣe.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé ìlẹ̀tẹ̀sí, ẹ̀arlier sẹ́vẹ́ntì ní mo ṣe wárí ìwé tí mo kà, torí pé mo jẹ́ ìyà. Ọwọ́ ìwé tí mo kà náà ni mo fi ń lò títí di àsìkò yìí.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé oníbàárà ni pé màá ti múra ọjà tí yóò rà sílẹ̀ tí ó bá ti pè mí nínú ẹ̀rọ alágbèéká mi.

Ṣé o wọ gíláàsì? Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì ojú kí n lè bá rína ka ohun tí mò ń ka. Mo máa ń lo gíláàsì ojú láti rína ri àwọn ohun kan tí mo fẹ́ ka. Kí n lè bá rína rí dáadáa, mo máa ń wọ gíláàsì ojú.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Nígbà tí mo máa ń ra ayárabíàṣá tuntun-un ni ngbà tí èyí tí mo bá ń lò to bá ti ní àléébù, bá yá àwọn àkọ́lé kọ̀ọ̀kan kò ṣiṣẹ́, tàbí ó ní àléébù, tàbí ó fẹ́ bàjẹ́, ni mó tún lè ra òmíi. Bí kò bá bàjẹ́, mo máa ń lò títí.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Kò sí àkókò nínú ọjọ́ tín kò le, tín ò fẹ́ràn, torí gbogbo àwọn àkókò yẹn lóń ka wákàtí rere fún ènìyàn tó sì ń kàá fún mi. So nítorí ìdí èyí, gbogbo àwọn àkókò inú ọjọ́ náà ni, ni a fẹ́ràn, ìbá àṣẹ, àárọ̀, ọ̀sán tàbí àsálẹ́.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Hmm bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, tóun ti orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Àwọn tí ó jáde lọ, wọ́n á jáde lọ. Àwọn tí à wà ní ọ́fíìsì, wọn á wà ní ìdí ọjà. Àwọn tí yóò wà láyíká, yóò wà láyíká. So nítorí ìdí eyìí, Olúwa fí ro mi lọ́rùn láti máa darí àwọn òṣìṣẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo máa ń lò ó. Ìbéèrè yẹn kó dúró pé ṣe o máa ń lo ago ọwọ́? Mo máa ń lò ó. So àti wíwọ àti lílo ǹkan kan náà ló túmọ̀ sí mo máa ń wọ ago ọwọ́

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù pọ̀, ṣùgbọ́n ọ̀kan nínú rẹ̀ ni pé, Olúwa ṣeun o, Oluwaseun o. Mo gbé ọ ga o baba, Olúwa ẹ ò ṣe. Mo gbé ọ ga o baba, Olúwa o ṣe.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámora nígbà tí o bá ń mu ohun mímu? Tọ̀, bẹ́ẹ̀ni mo máa ń lo ọ̀pá ìfámora, ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo ni mo máa ń lò, mo máa ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde báwo? Kò yé mi dáadáa. Ìbéèrè yìí ò kún tó. Kò jẹ́ kí n mọ irú èsì tí mo lè fún. Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìbéèrè yìí ò kún tó. Idáhun rẹ̀ sì pakàsọ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Hmmm, wọ́n nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Olúwa ní bá mi kojú ìṣòro tí mo bá ní ní ibi iṣẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ àdúrà. A ó sì rí pé ìṣòro yẹn kọjá lọ.

Nígbà wo ni o kẹ́yìn ní ààlà burúkú? Nípa orí ọ̀fẹ́ jẹ́hu pẹsẹ. N kò le rántí ó ti pẹ́ díẹ̀ torí pé Ọlọ́run ti bá mi poro àwọn ààlà burúkú. Gbogbo àlàkálà àlà burúkú ni Olúwa ti, ó ti, ó ti, ó ti le jinà. Nítorí ìdí èyí ó pẹ́ díẹ̀. Ọlọ́run si ti bá mi ṣẹ́gun rẹ̀.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Hmm oríṣiríṣi àkàrà ni ó wà. Àkàrà òyìnbó ń bẹ, àkàrà tí àwa Yorùbá wà, àkàrà kan ni búrẹ́dì mo máa ń jẹ, àkàrà kan ni àkàrà tí a fi ẹ̀wà ṣe, àkàrà ibà àṣẹ ké ń gbé tàbí sẹ́ẹ̀kẹ́ ibà àṣẹ elépo tàbí olóróró, gbogbo rẹ̀ ni mo fẹ́ràn tó sì dára.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, dáadáa. Mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ kí Haleluya sí Jésù, láti lọ yìn ín lógo àti láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ rẹ wàá. Nítorí ìdí èyí, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni pé mo ní àwọn tí máa ń tún ọkọ̀ ṣe. Bí ọkọ̀ bá ti fẹ́ ní ìdènà díẹ̀, àwọn tó máa ń tún ṣe ni mo máa ń pé torí wọn mọ̀ ọ́n tún ṣe. Ṣùgbọ́n mo ní àwọn, tó ń jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tó máa ń tún ọkọ̀ ṣe. Àwọn ni wọ́n bá mi tún ṣe tí sì ń san owó isẹ wọn fún wọn.

Ṣé o máa ń sèwádìí àwọn alábàṣiṣẹ́ pọ̀ rẹ? Rárá, èmi kì í sẹ̀sẹ̀ ṣèwádìí wọn torí àwọn alábàṣiṣẹ́ pọ̀ mi jẹ́ olóòótọ́ ènìyàn tó ṣeé fọkàntán, wọ́n sì bẹ̀rù Ọlọ́run. Èmi pẹ̀lú kò í ṣẹ̀ṣẹ̀ wádìí wọn torí mo mọ̀ pé Ọlọ́run ló lè sèwádìí ènìyàn. So n kì í sẹ̀sẹ̀ sèwádìí wọn torí wọ́n jẹ́ olòótọ́ sí mi.

Irú orin wo ni o fẹ́ràn à gbọ́? Àwọn orin tí mo fẹ́ràn à gbọ́, mo fẹ́ràn orin Iyabọ̀lá Ààrẹ nítorí pé onígbàgbọ́ ni wọ́n, Kristẹni ni wọ́n. Mo sì fẹ́ràn orin Yínká Ayéfẹ́lẹ́ nítorí pé orin tìẹ̀ náà ò dára.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Sé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn lè jẹ́ pé láti ilé gan an ni ọjà tí máa ta, tí màá ti ṣètò rẹ̀ láti ilé lọ kí ó lè bá rọ̀ mí lọ̀rùn láti tà nínú ṣọ́ọ̀bù mi.

Kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Tàbí kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Àwọn ìbéèrè méjèèjì oojọra wọn ní ìfojúrí. Kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Nǹkan tí ó lè wà nínú òṣìṣẹ́ tuntun Ọlọ́run nìkan ló mọ̀

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn tàbí ṣe o máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn. Mo máa ń kọ omìíràn tó bá jẹ mọ́ iwe. Ṣùgbọ́n bí onítìin bá ní, iwe ayélujára, mo máa ń tẹ̀ ẹ́ láti inu, ayélujára ọwọ́ mi. Onítìùn òṣì kà. So mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀? Kò ṣòro láti tayọ torí pé títayo ènìyàn wà ní ọwọ́ Ọlọ́run. Ọlọ́run ni ń mú ènìyàn tayọ, tì ń mú ènìyàn yàtọ̀ sí àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀.

Ṣé o mọ̀ bí a ti í ka àwòrán ilẹ̀? Rárá, n kò mọ̀ bí a ṣe ka àwòrán ilẹ̀. À fàwọn tó lọ fún ẹ̀kọ́ṣẹ́ rẹ̀, àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́, àwòrán ilẹ̀ ni wọ́n mọ̀ bí wón ṣe le è yà á Èmi ò mọ̀ àwòrán ilẹ̀ yà torí kì í ṣe iṣẹ́ èmi.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ohun tó lè wà nínú àpò owó mi náà ni owó tí Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ láti lè fi sí ibẹ̀. Owó ni o, kò sí ẹrú míràn níbẹ̀ o.

Ṣé o máa ń pe àwọn oníbàárà titun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà titun kí wọ́n darapọ̀ mọ́ àwọn oníbàárà tí mo ti ní tẹ́lẹ̀ láti bá mi ra ọjà mi. Nítorí ìdí èyí, mo máa ń pe àwọn oníbàárà titun láti bá mi ra ọjà.

Ṣé o mọ̀ bí a tiń gun kẹ̀kẹ́? Rárá, n kò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ torí pé obìnrin ni mí. N kò mọ̀ kẹ̀kẹ́ gún. Rárá, torí pé obìnrin ni mí, n kò mọ̀ kẹ̀kẹ́ gún.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Ohun tí mo máa ń ṣe ni pé mà á mú aṣọ pélébé, mà á fi bo imú mi nígbà tí mo bá sín. Boya èmi nìkan tàbí láàárín àwọn ènìyàn, mo máa ń lo aṣọ pélébé láti fi pàdé, pàdé nígbà tí mo bá sín.